Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànlọ́wọ́ ìrọ̀wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí Ní ìgbà kan, o ní ẹ̀rọ kan, ètò ẹ̀rọ kan tí èmi máa ń gbọ́, a máa ń pè ní Àdàbà 88.9 FM. So ní ọjọ́ every-- ọjọ́ Saturday, ní ìrọ̀lẹ́ ọjọ́ Saturday, eleii náà máa ń ṣe, ó ní ètò kan tan máa ń ṣe tó jẹ́ pé wọ́n máa ń gba àwọn èèyàn níi, ẹ́ẹ́, wọ́n máa ń gba àwọn èèyàn ní ìrònú làì pẹ́ káwọn èèyàn kó pè wọlé, káwọn èèyàn kó pè jáde, so èèyàn máa bèèrè ìbèèrè lọ́wọ́ wọn. So nígbà yẹn ọ̀ dẹ̀ jẹ́ ìgbà tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sí mi tó jẹ́ pé mo need èèyàn kan láti, láti ṣàlàyé fún mi àti láti sọ fún mi pé báì ni kò ṣe ṣe ọ̀nà bí eléii, jẹ́ kó ti, irú n kan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí ri. So bí mo ṣe bèèrè, mo ṣe bèèrè ìbèèrè lọ́dọ̀ wọn nìyẹn. So mo dè wá ṣàlàyé pé, mi sọ, mii sọ pé èmi ni gan-an-an ni nǹkan yẹn ṣe. Mo kọ ṣàlàyé fún wọn pé okay kan bayii-bayii, nǹkan kan bayii-bayii-bayii ó ṣe èèyàn bí eléèé yìí pé eni yen dẹ̀ ti ṣe bí eléè bọ ọ̀to nì nkan tẹ ni yen rí pé kí ni, ẹ́ẹ́, advice tí wọ́n lè fún ènìyen tí ó lè fi, ẹ́ẹ́, bọ́ sí i kan dáadáa àti kíni. So wọ́n dẹ̀ fún mi ní, ẹ́ẹ́, advice kan. Mo dẹ̀, nígbà tí mo dẹ̀ wò pé, ah! Àyè kíni tí wọ́n dẹ̀ fún mi yìí tí má dẹ̀ mu lò ó dẹ̀ máa ṣiṣẹ́ fún, ó dẹ̀ máa ṣiṣẹ́ fún mi. So bí èmi náà ṣe, nǹkan tí wọ́n sọ fún mi bí mo ṣe, ẹ́ẹ́, mu lò níyẹn. Bí mo dẹ̀ rí, mo dẹ̀ rí changes. Ọjọ́ yẹn gan, àwọn èèyàn gan tún pè wọlé. Wọ́n tún gba àwọn èèyàn gan láàyè láti, àwọn èèyàn to je pé wọ́n, wọ́n n gbọ́ ètò yẹn náà láàyè láti tun sọ àwọn nǹkan tó jẹ́ pé àwọn náà ti bá pàdé nípa ẹ mo, e mo pé tí èèyàn bá ń bá àwọn èèyàn rìn, oríṣiríṣi nǹkan, nǹkan làwọn èèyàn, ni èèyàn a máa bá pàdé. So wọ́n tún sọ àwọn nǹkan náà táwọn náà tún bá pàdé, ẹ́ẹ́, nípa pé wọ́n ń bá àwọn èèyàn rìn. So ìgbà tí mo dẹ̀ gbọ́ nǹkan tẹ ni ènì yii ní láti sọ, tí nǹkan náà ní láti sọ àti olórí ètò yẹn náà, nǹkan tẹ ni yen náà ní láti sọ, mo dẹ̀ wá rí pé ọ̀rọ̀ yẹn dẹ̀ wá padà, ó padà bọ́ sí, ẹ́ẹ́, ó padà yanjú. Inú mi gan dùn. And mo dẹ̀ tún fẹ́ ní ọjọ́ mii gan pé tí irú nkan bí eléè bà tún ti ṣẹlẹ̀ pé mo máa tún ní àyè láti lọ bá, máa tún-- torí nígbà mii, mi fẹ́ràn láti máa jẹ́ kó jẹ́ pé wọ́n mọ̀ pé, ẹ́ẹ́, emi ló ṣẹlẹ̀ sí i. Ọ̀pọ̀lọpọ̀ tí ènìyàn tó máa mọ̀ pé ọ̀sà ni mọ́ ẹni tí ó jẹ́ pé bí ẹ ó lè dá ohun mímu tí wọ́n máa ń gbọ́ irú ètò bẹ́ẹ̀ yẹn. So mo kàn máa sọ pé àwọn nǹkan baya-baya ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi, nǹkan baya-baya ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi dẹ̀ ti ṣe irú kan bí eléyi, ṣùgbọ́n kò bọ́ sí pé kí ni ọ̀rẹ́ mi lè ṣe ò tó lè fi, tí gbogbo rẹ̀ lè fi bọ́ sí ojú kíni. So ó dáa, mo ti bèèrè, mo máa ń bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ orí. Irú olórí tẹlifíṣàn gan mo máa ń bèèrè dáadáa torí èèyàn ní láti, èèyàn fẹ́ràn, mo fẹ́ràn láti máa gbọ́ nípa nǹkan táwọn, àwọn èèyàn mìíràn náà ti, tí wọ́n bá pàdé. So dáa.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-orin rí. Ìkán tó ṣẹlẹ̀ ní pé ní Nàìjíríà tá wà yìí kò fi bẹ́ẹ̀ sí ọkọ̀ ojú-orin tó pọ̀ lọ títí. Bí ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ọkọ̀ ojú-irin tó pọ̀ bẹ́yẹn, bọ̀ nísin kò fi bẹ́ẹ̀ sí ọkọ̀ ojú-irin lọ títí bẹ́yẹn. Ṣùgbọ́n mo ti rìn lórí ọkọ̀ ojú-orin rí. Ó ní ọkọ̀ ojú-irin kan tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ṣe ní Èkó, ní ìlú Èkó. So, ìgbà tí mo lọ sí ìlú Èkó ní oṣù bí méjì àbí mẹ́ta sẹ́yìn ni mo gun ọkọ̀ ojú-irin yẹn because mo ní láti, mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi láti ibì kan. So, mo wá ọkọ̀ ojú-irin yẹn, though o lé pẹ́ ko tó di pé ó gbéyàn dé ibi tí èèyàn ń lọ. Ṣùgbọ́n owó ẹ̀, ó kò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí sí eleyii tó jẹ́ pé boya ti mba fẹ́ gbé Uber tàbí tó bá yẹ pé mo fẹ́ gbé ọ̀kadà tàbí mo fẹ́ gbé taxi. So, ànd ìgbà tí mo tú-- ìgbà alákọkò tí mo kọ́kọ́ gun ọkọ̀ ojú-irin rí ní ìgbà, òun ni ìgbà tí mo jẹ́ ọmọ ọdún kan nígbà yẹn. Ìgbà yẹn ni mò kokọ́ gbé, eh, tí mò kokọ́ gun ọkọ̀ ojú-irin. Ní ìgbà yẹn, mo kéré gan. Mo kéré gan. Mo fẹ́ travel láti ìlú Àkúrẹ́ lọ sí ìlú Osogbo nígbà yẹn ni a dẹ̀ gun ọkọ̀ ojú-irin. Nígbà yẹn, ó pẹ́ gan, ó ń dún winwinwin, o kan lo ń dún winwinwinrin, ó pẹ́. Ṣùgbọ́n though mo kéré náà nígbà yẹn náà, but mo mọ̀ pé, eh, mo mọ̀ pé ọkọ̀ ojú-orin pé owó, owó ẹ̀ máa, pé owó ẹ̀ kò dàbí ti, eh, ọkọ̀ kíní, ọkọ̀ mọ́tò àbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí, eh, ọ̀kadà. So, mo ti gun, mo máa ń gun ọkọ̀ ojú-irin dáadáa. Ọkọ̀ ojú-irin náà dè, ó dè dára. Ọkọ̀ ojú-irin tó wà ní ti Èkó tí wọ́n ṣẹ̀ ṣe báyìí, tí o bá dé bẹ́ẹ̀, mo tiẹ̀ fẹ́ràn rẹ̀ because kò dàbí ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Eleyii tó máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn kò kín fi bẹ́ẹ̀ parí, kò parí because eleyii tó máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn, eleyii tó máa ń ṣe tẹ́lẹ̀ yẹn ó máa ń pariwo dáadáa, ó máa ń pariwo dáadáa. Ṣùgbọ́n eleyii tón ṣẹ̀ ṣe báyìí kò, kò kín fi bẹ́ẹ̀ pariwo mọ́, kò fi bẹ́ẹ̀ pariwo lọ títí. Ọkọ̀ bá ti wà nínú ẹ̀, fan dé tí wà nínú ẹ̀, ó máa dàbí ẹni pé ó wà nínú mọ́tò ni. Mo dẹ̀, mo là è. Eleyii tón ṣẹ̀ ṣe báyìí o máa dàbí ẹni pé ẹni wà nínú mọ́tò ni. So, ó, ó, ó, ó fine gan gidi sí eleyii tó jẹ́ pé bí ó ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. So, mo dẹ̀ tún fẹ́ràn nà la-- mo dẹ̀ tún máa tún fẹ́ràn nà láti tún padà tún lo, eh, wọ ọkọ̀ ojú-irin yẹn náà ní, ní ọjọ́ min. Fẹ́ràn láti wọ ọkọ̀ ojú-irin yẹn náà ní, ní ọjọ́ min torí, eh, mo rí pé mo, mo tún nínú ọkọ̀ ojú-irin gan tí mo wà yẹn gan mo ti máa tún wojú fèrèsé mà tun rí àwọn nǹkan tó ń lọ, tó ń lọ. Ó tie, ó wà, ó wà fún. Ní ìgbà kan náà ni mo wọ̀ rí. Mo ṣẹ̀ rántí ìgbà kan tí mo wọ, tí mo fẹ́ travel lọ sí òdìkejì like ìlú mìíràn tí mo wá lọ wọ ọkọ̀ ojú-irin yẹn. À ti mo fi wà nínú ọkọ̀ ojú-irin, mo fẹ́ràn e. Eh, ǹkan tí mo fi fẹ́ràn ẹ̀ ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ ni pé inú mọ́, nínú ọkọ̀ yẹn, ọkọ̀ ìrìn yẹn, mo rí oríṣiríṣi atẹ́gùn ṣe ń fẹ́ wọlé, o lè fọwọ́ jáde. Wù pé ó bí láínì kan láti máa lọ, láti máa lọ, eh, yàtọ̀ sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ to jẹ́ pé a máa, eyán kọ̀ máa lọ má bọ̀, máa lọ má bọ̀. Ya sí ibi bí, ya síbẹ̀ yẹn, ya sókè, fo lọ sókè, fo lọ sísàlẹ̀, ya sẹ́gbẹ̀ẹ́. So ọkọ̀, ọkọ̀ ojú-irin yẹn a kan máa lọ ní ọ̀nà kan kan pàtó. So, ó tún jẹ́ kó fún to ba wá tún dìde. Kò sí pé o fẹ́ yọ̀ ṣubú, kò sí pé ǹkan fẹ́ gbé ẹ, bí o fẹ́ lọ mú ǹkan, ó fẹ́ lọ bí o fẹ́ sá lọ tọ̀ nínú tọ́ílẹ́ẹ̀tì bẹ́ẹ̀. Kò sí pé o fẹ́ yọ̀ ṣubú. Kò dẹ̀ kí n dúró lọ́nà. So, tọ, eh, mí sùn pé torí pé kò kí n dúró lọ́nà, torí ẹ́ lo jẹ́ kó fi ní tọ́ílẹ́ẹ̀tì sí, eh, inú ẹ̀. Ó dẹ̀, ó dẹ̀ pay gan. Ó pay torí pé wọ́n take care e. Ànd àwọn gan tó ń gba eyan wọlẹ́ gan, tó ń dúró as ki ni gan nínú ẹ̀ wọ́n wà very, very nice. Ànd táwọn èèyàn gan máa tún kún gan, táwọn èèyàn bá kún sínú ẹ̀, o lè dìde kó di standing. But lọ́pọ̀ ìgbà tí mo-- eleyi to yẹ́ pé tó máa gbé wa lọ sí ìlú mìí n yẹn, ọkọ̀ ojú-irin tó máa gbe wa lọ sí ìlú mìí n yẹn, wọn kì í máa ń gba kí àwọn èèyàn dúró. Ti ààyè orí ìjókòó yẹn bá ti kún, ó ti kún náà nìyẹn. Wọn ò gba kí èèyàn dúró. Torí tí èèyàn bá dúró, máa máa bá, ẹsẹ̀ máa rù yàn. Ṣé ẹni tó fẹ́ lọ sí, jẹ́ pé wákàtí tó máa gbé láti bí lọ sí ìlú mìí n yẹn, o lè tó wákàtí méjì àbí mẹ́ta ṣe òun ló fẹ́ dúró ni. So, ẹni yẹn máa jókòó. To bá jókòó ni wọ́n á tún gba fan sórí, tó tún yàtọ̀ sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ torí nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ ti normal bus tẹ́lẹ̀yii tó wà ní Nàìjíríà, o ò lè rí fan gbà ń bẹ. Wọn kì í ṣe fan níbẹ̀, wọ́n kàn ṣe window ni. Kò dẹ̀ sí pé wà tún máa wà nínú mọ́tò wà tún máa gboún epo, eh, petról tó ń rùn nínú kíní. So, mo fẹ́ràn ẹ̀. Mo ti, mo máa ń gun dáadáa, mo dẹ̀ fẹ́ràn rẹ̀.

Mo ti ṣìnà dáadáa. Mo ti ṣì, mo máa ń ṣìnà dáadáa. Mo ti ṣìnà rí. Irú, ní àná gan-an sef, mo ti ṣìnà rí. Ṣùgbọ́n ó ní ọ̀nà kan to jẹ́ pé mo ṣì to jẹ́ pé mí ò lè éver gbàgbé dẹ́nií. Ìgbà yẹn ni, ìgbà yẹn ó jẹ́ ìgbà tó jẹ́ pé mò ń ṣ-- òní bí, ibi kan tí mo ṣẹ̀ ti bẹ̀re sí ní ṣiṣẹ́ nígbà yẹn. So wọ́n gbà kí máa dúró, kí máa gbé ní lodge wọn. Àní inú estate yẹn kò sí ọ̀kadà. Ọ̀kadà máa ń wà ṣùgbọ́n à kí ń dédé rí ọ̀kadà gbé ọ̀kadà bẹ́yẹn. So ní ọ̀pọ̀ ìgbà tó ò bá lọ sí junction kó lọ gbé ọ̀kadà, wàá fẹsẹ̀ rìn lọ sí gate yín tó, tó tóbi jù ibẹ̀ ni wàá ṣẹ́ tí wà á gbé taxi tí wàá ti wá fi lọ ilé. So bí èmi, bí èmi náà ṣe, inú mi gan ti ẹ wá, like lọ́jọ́ yẹn mo ṣe wá kúrò ní ibiṣẹ́. Bí mo ṣe, mo ṣe kúrò ní ibiṣẹ́ lọ́jọ́ yẹn, mo wá fẹ́ máa lọ. Tó, tó ọ̀kadà, ọ̀kadà ló máa ń gbé mi gba gbogbo àwọn ọ̀nà ibẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n torí pé ó jẹ́ pé, ẹm, torí pé ó jẹ́ pé ọ̀kadà ló máa ń gbé mi gba gbogbo àwọn ọ̀nà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n torí pé ó jẹ́ pé, ẹm, mo fẹ́ máa lọ lé ní alẹ́ ọjọ́ yẹn bí mo ṣe, sọ pé kí n fẹsẹ̀ rìn nìyẹn. Àti pé mi ò fi bẹ́ẹ̀ ní owó tó, ẹm, owó, owó, owó pọ̀ lọ́wọ́ mi gan gidi ni nígbà yẹn. So bí mo ti sọ pé kí n fẹsẹ̀ rìn nìyẹn. Gbogbo àwọn ọ̀nà yẹn wọ́n de jọra. Àwọn ọ̀nà yẹn ti jọra jù. Bí mo ṣe ń bọ́ sí, bí mo ṣe ń ti ọ̀nà, ọ̀nà tó yẹ pé mo rọ̀ ẹni pé ọ̀nà ni tí màá gbà kí n tó mọ̀ máa tún padà tún jà síbí tẹ́ pé mo tún tún tún tún tí kúrò tó tí mo tún tún bẹ̀rẹ̀ sí ní rìn. Ha! Mo fẹ́ rìn tó odidi wákàtí, wákàtí kan kó tó di pé o, ẹm, mo ṣè wá bọ́ sí ojú ọ̀nà títí pé mo ṣè wá mọ̀ yẹn tí mo fi wá fi ṣí, tí mo fi ṣìnà mọ́. Mo fẹ́ rìn tó wákàtí kan, rìn tó wákàtí kan. Mo ṣe ń rìn lèléyi tí mo ṣe ń rìn sọ́nà yẹn. Nítorí pé àwọn ọ̀nà yẹn wọ́n ti jọra jù. Bí mo ṣe ń rìn sọ́nà yẹn bí eléyi, màá tún máa jà sí ọ̀dọ̀, ẹm, ọ̀nà ibo mi. Màá tún rìn sọ́nà eléyi, màá tún máa jà sí ọ̀nà, the same ọ̀nà náà tí mò ń rìn tí mò ń wọ ilé náà ni màá tún máa tún ni màá fi jáde, tí màá tún máa fi gba jáde. Ó ti wá sún mi, ó ti sún mi mí mọ̀nà mọ́. Ní, inu dẹ̀ tí ń bí mi torí pé nǹkan tó yẹ kí inú máa bí mi ni pé mo, mo yé, mo, mo ò fi, mo ò fẹ́ràn láti máa, ẹm, mo ò fẹ́ràn láti máa ṣìnà. Àní kò lè, àwọn èèyàn ò dè tún rìn kọjá dé bi to jẹ́ pé mo tún boyà, mo tún máa dá wọn dúró tí màá tún bèrè ọ̀nà lọ́wọ́ wọn torí àwọn èèyàn ò kọjá. Bí mo ṣe wá mọ̀ náà lọ́jọ́ yẹn, ìgbà tí mo sá bẹ̀rẹ̀ sí ní yí ipo kiri, yipo kiri estate yẹn de tóbi. Mo sá, bi mo se wá sá bọ́ sọ́nà.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tí mo máa fi ń wẹ̀, aṣọ wíwẹ̀. À, ẹ́, ìdí tí mo fi ní aṣọ tí mo máa fi ń wẹ̀ tó jẹ́ aṣọ wíwẹ̀ ni pé kò dára kí èèyàn máa fi aṣọ tó ń wọ, tó ń wọ tó fi ń ṣeré nílé kó máa tún máa fi wẹ̀ kò dára. Torí pé, à, aṣọ tí mo máa fi ń wẹ̀ yẹn, mo máa ń, mo máa ń make sure wípé, mo máa ń, mo máa ń make sure wípé mo, mo máa, mo ń fọ, mo máa ń fọ dáadáa. Mo máa ń fọ at least ó kéré jù ní ẹẹkan ní ọ̀sẹ̀, ní ẹẹkan lọ́ṣẹ̀ kí ó tó máa tún aṣọ kan náà tẹ́lẹ̀ kí mo máa fi ń, kí n máa fi ń, ẹ́m, kí n máa fi ń nu ara mi tí màá ti lè wẹ̀ tán. Torí, ní, ní, pẹ̀lú nǹkan tí àwọn dó, ẹ́, dókítà sọ fún mi ni pé aṣọ tí mo máa fi ń, tí mo máa fi ń nu ara mi tí màá ṣe wẹ̀ tán pé mo gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ dáadáa torí pé tí màá ti fi nu ara mi àwọn germs tí màá kó sí, so àwọn dead cell ozone tí màá kó sí, so tí màá fọ̀, tí màá tútù ló máa jẹ́ kí ara mi kó mọ́ dáadáa ju pé kí màá lo aṣọ kan fún oṣù bí mélòó, fún oṣù bí mélòó. So o, ẹ́m, ó dára bí mo ṣe ń, mo, mo ní aṣọ tí mo máa fi ń wẹ̀. Mo dẹ̀, mi dẹ̀ kí n máa ń lò ó pẹ́. Ànídí ni wípé, ànídí ni wípé kí aṣọ tí èèyàn bá fi ń wẹ̀ tó bá ti pẹ́, irun tí màá ti kúrò nínú bathroom báyìí tí màá tó pa aṣọ tó tún dọ̀tí wọ̀ kí wá ní ìyàtọ̀ pé kí ni ìdí pé mo lọ wẹ̀ nínú bathroom. So dá, dá, ẹ́m, ó wà lára nǹkan tó jẹ́ pé mo máa ń jẹ́ kí aṣọ tó jẹ́ pé aṣọ wíwẹ̀ mi kó máa mọ́ dáadáa. Mo máa ń fọ ní ẹẹkan ní ọ̀sẹ̀ ẹẹkan. Ìgbà mìíràn mo máa ń fọ wọn lójoojúmọ́, ṣùgbọ́n ìgbà mìíràn tí màá rí pé, ẹ́m, bí àmọ́ ń lọ ibi iṣẹ́ mi ló wáyé kí ni màá fọ ní ẹẹkan ní ọ̀sẹ̀. So mo ní aṣọ, aṣọ wíwẹ̀. Mo dẹ̀ ní aṣọ tí mo máa fi ń nu ara mi. Aṣọ wíwẹ̀ ni aṣọ tí mo máa ń wọ̀ tí màá fẹ́ wẹ̀ tí màá ti lè bọ́ aṣọ mi báyìí. Aṣọ tí màá wọ̀, wọ inú bathroom, òun ni aṣọ wíwẹ̀. Dẹ̀ tí màá ti wá bọ́ aṣọ mi, tí màá ti wá bọ́ aṣọ mi, aṣọ tí màá ti wá wẹ̀ tán, aṣọ tí màá fi nu ara mi.

Ìkan bí i, ẹ́ẹ́, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo, ó kẹ́yìn tí mo rìnrìn àjò fún ìṣe gbẹ́yin. Níbi iṣẹ́ wa, ó máa ń ní ìrìnàjò kan tẹ́ pé a máa ń rìn ní, ẹ́ẹ́, oṣooṣù mẹ́ta. Àní ìrìnàjò yìí ni pé gbogbo wa ta bá wà níbi iṣẹ́ tó bá le di ìparí oṣù kẹta, ẹ́ fi oṣù, ọ, gbogbo oṣù mẹ́ta mẹ́ta ìparí oṣù kẹta, gbogbo wa máa lọ sí ìlú kan àti máa plan ìlú kan. So a máa fi ń ṣe bí training ni nínú ìlú yẹn. So bí ọ̀sẹ̀, ẹ́ẹ́, ọjọ́ mẹ́ta la máa fi wà níbẹ̀. A máa lọ bẹ̀, a máa dé bẹ̀ lọ́jọ́, ẹ́ẹ́, Friday. Friday a máa lọ ibi iṣẹ́, bó a máa tètè close ní Friday. A le, a le close níkan bí i, ẹ́ẹ́, ọwọ́ aago méjìlá ní, ní ọ̀sán. Tí a bá ti le close bẹ everybody gbogbo wa a máa gbé, a máa gbéra láti travel. Then a máa lọ sí ibi tí a ti fẹ́ ṣe training yẹn. Tí a bá, àṣá a máa dé bẹ̀ ní ọjọ́, ọjọ́ Friday. So a le ọjọ́ Friday ni wọ́n máa bẹ̀rẹ̀ seminar yẹn. Then ọjọ́ Sa, ẹ́ẹ́, Saturday, Saturday máa jẹ́ full day fún seminar yẹn. Tí a máa máa ṣe seminar yẹn títí di, títí di ọjọ́ Sunday. Sunday yẹn ni a máa ṣe seminar yẹn di ọwọ́ ọ̀sán Sunday tí a bá ti le di bí i ọwọ́ aago méjìlá bí i aago kan. Ní ọjọ́ Sunday yẹn, a máa parí, ẹ́ẹ́, seminar yẹn. A máa parí seminar yẹn. So gbogbo wa àwa máa lọ, àwa máa lọlé. Àwọn tó máa gbé, àwọn tó tẹ̀lé bọ́ọ́sì wa, bọ́ọ́sì tí oníkálùkù gbé wa tó fi travel wá, oníkálùkù máa tẹ̀lé bọ́ọ́sì yẹn padà lọlé. Àwọn mìdẹ ni wọ́n lè, tẹ́ pé bí a tàn bá sí ní duty ní ọjọ́ yẹn, ọjọ́ kejì, tí wọ́n bá ri pé wọ́n wá ní ara ẹ̀ molẹ̀bí sí ibi tí a ti lọ ṣe training yẹn, wọ́n lè dúró kí ó jẹ́ pé ó di ọjọ́, ẹ́ẹ́, ọjọ́ Monday káwọn tó wá lé. Ṣùgbọ́n àwọn ló máa mọ̀ pé àwọn fúnra wọn ló máa sanwó ọkọ̀ wọn àti tó máa gbé wọn padà wá torí ìyẹn tí owó ọkọ̀ tí, ẹ́ẹ́, tí kíní bá gbé wa, tí company bá gbé wa, tó bá ti le gbé àwọn tó gbé wa tó bá ti le gbé wọn padà, otan nà nìyẹn. So ba ṣe máa ń ṣe ìrìnàjò, bá ṣe máa ń lọ fún ìrìnàjò fún iṣẹ́ ni ìyẹn ní oṣooṣù mẹ́ta. A, èmi náà fúnra mi, mo tún ní ìrìnàjò tí mo máa ń lọ fún iṣẹ́, irú, ẹ́ẹ́, tó jẹ́ iṣẹ́ tọ̀dọ̀ mi. Gangan gangan tí mo ṣe fúnra mi tó kì í ṣe iṣẹ́ tí mo ń bá àwọn èèyàn ṣe. Irú ìgbà tí máa ti le wà ní, ẹ́ẹ́, tí máa ti wà ní leave báyìí, mo máa ń fẹ́ràn láti lọ ṣe ọ́, ẹ́ẹ́, tra, ẹ́ẹ́, ìrìnàjò fún iṣẹ́ tọ̀dọ̀ mi. Mo lè, igbayen, ó lè jẹ́ pé mo máa travel lọ sí ìlú kẹta àbí ìlú kẹrin láti lọ ṣe àwọn iṣẹ́ kan níbẹ̀. Mo máa lodge sí, mo lè lodge fún, sí hotel fún ọ̀sẹ̀ kan. To bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe yẹn ibẹ̀ ní ibi gan-an tí mo fẹ́ lọ ṣe yẹn gan-an gan-an ni ibi, ibi ẹ́ mó sì le lọ ṣe iṣẹ́ yẹn bí mo ṣe le ṣàlàyé sí, ẹ́ẹ́, sí to niiyẹn. So mo máa lodge fún ọ̀sẹ̀ méjì ká, ọ̀sẹ̀ méjì ni leave mi. Mo máa lodge fún ọ̀sẹ̀ méjì. Màá dẹ̀ máa ṣe iṣẹ́ mi, màá dẹ̀ make owó mi. Owó gan-an tí màá tún make, òun tún máa tún pọ̀. Ó pẹ̀lú pé iṣẹ́ mi yẹn kàn máa ń jẹ́ kò kín ṣe iṣẹ́ gbogbo ìgbà. Ó máa ń jẹ́ iṣẹ́ tó máa ń wá yé ní bóyá ìgbà kọ̀ọ̀kan, ìgbà kọ̀ọ̀kan. So mo ṣe máa ń ṣe, ẹ́ẹ́, bí mi ṣe máa ń rin ìrìnàjò tọ̀dọ̀ mi yẹn, mo dè ṣe máa ń lọ fún ìrìnàjò iṣẹ́ ni ìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lọ fún, láti máa ìrìnàjò fún iṣẹ́. Mo fẹ́ràn rẹ̀ gan-an. Mo fẹ́ràn láti máa lọ fún ìrìnàjò ibi iṣẹ́ gan-an torí pé ẹ, gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń sábà máa ń lọ fún ìrìnàjò fún, ó máa ń, máa ń fún èèyàn ní owó. Plus àwọn ló máa sanwó tí wà, tí ọ́n máa fi, tí wà fi wá. Àwọn ló tún máa sanwó ibí ti wà lọdge sì. So ó tún máa tún máa fi make owó gan-an ju iṣẹ́ tẹ́ pé ò ń ṣe níbí lọ. Ó kan je pẹ̀ iṣẹ́ yẹn máa ń jẹ́ ìgbà kọ̀ọ̀kan ni. Kò kín ṣe iṣẹ́ tó yẹ pé èèyàn máa ń ṣe ní ojojúmọ́. Awon ise tẹ́ pé iṣẹ́ tí èèyàn máa máa ṣe. Ó lẹ jẹ́ pé bí à ìgbà kan ní oṣù ni irú iṣẹ́ yẹn máa wà. Ìgbà mí gan-an tí màá wà níbi iṣẹ́ tí opportunity ẹ̀ bá wá, mo lè tọrọ ààyè níbi iṣẹ́ pé mi fẹ́ kọ́ fún mi lọ́jọ́ méjì. Mo dẹ̀ máa travel lọ síbẹ̀, màá dẹ́ lọ ṣe iṣẹ́ yẹn, màá dẹ̀ tún máa make owó mi, màá tún padà wá. So mo ṣe máa ń ṣe iṣẹ́ ìrìnàjò tọ̀dọ̀ mi ni ìyẹn.